Nígbàkigbà tí n bá fẹ́ ka ìwé, mo máa ń jẹ́ kí ó jẹ́ ọwọ́ alẹ́ torí tí bá ń ka, ó máa dúró ní orí mi. Torí pé ní alẹ́ kò sí ariwo kankan, kò sì ní sí ẹnikẹ́ni tí ó máa dààmú mi láti máa rí ìwé náà ká. Tó bá di ọwọ́ ago méjìlá òru ni mo máa ń ka ìwé náà. Mo dẹ́ máa n like láti ṣe iṣẹ́ tó bá jẹ́ calculation ní òru.

Ní tẹ́lẹ̀ ní ayé àtijọ́, àwọn ọmọdé máa ń ṣeré dáadáa káàkiri. Nínú àwọn eré tí àwọn ọmọdé máa ń ṣe ní àtijọ́, òun náà ni eré òṣùpá, làńkálàńká, ẹ̀yà tá lo wà nu ọgbà náà. Ṣùgbọ́n nísìnyí, àwọn ọmọ ìsìnyí kò sí àyè láti ṣeré mọ́. Ẹ̀hẹ̀n, ọ̀làjú ti gba gbogbo rẹ̀ ní owó wọn.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tí ó máa ń ṣe ètò ǹkan. Ní ibi iṣẹ́ mi, mo wà ni, mo wa lára ìkan lára àwọn tó jẹ́ ọ̀gá níbẹ̀, tí mo dẹ̀ ní àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ní abẹ́ mi, tí mo sì máa ń ṣètò bí wọ́n ṣé máa ń ṣe iṣẹ́ wọn. Òún, mo jẹ́ ẹnìkan tó máa ń fún àwọn ènìyàn ní ìmọ̀ràn àti ìpàṣẹ nǹkan táwọn ènìyàn máa ṣe.

Ìyá tó ṣẹ̀ṣẹ̀ bímọ nílò ìtọ́jú tó péye láti ṣe ọlọ́jọ̀jọ̀ ọmọ. Bí a ṣe máa ń tọ́jú wọn ni pé a máa ń bá wọn fi omi gbígbóná àbí omi tó lọ́wọ́rọ́. A máa ń fií wẹ̀ wọ́n, a sì máa ń bá wọn tọ́jú ọmọ nígbàkígbà láti lè má dá wọn dá ìṣòro ọmọ.

Bẹ́ẹ̀ni mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí. Ni àìmọye ìgbà ni mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ tórí mo kọ́ṣẹ́ graphic designer. So, ìgbà tí mo fún un kọ́ iṣẹ́ ni mo bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ṣe iṣẹ́ ọ̀fẹ́, pàápàá jùlọ àwọn tí ó jẹ́ ọ̀rẹ́ mi àbí mọ̀lẹ́bí.

Lérò mi, ìwà tí olórí rere gbọ́dọ̀ ní, òhun ni ìwà tí ọ̀tọ̀ àti ìwà rere sí àwọn òṣìṣẹ́ rẹ̀. Olórí rere kò gbọdọ̀ má ṣe ojúsàájú bẹ́ẹ̀ sì ni kò gbọdọ̀ nífẹ̀ẹ́ ikan ju ikan lọ. Ó gbọdọ̀ má ṣe déedé àti dọ́gba dọ́gba làárín àwọn tó ń bá ṣiṣẹ́ àti àwọn tó ń ṣiṣẹ́ fún un.

Kí o tó di ọjọ́ náà ni màá ti máa gbaradì sílẹ̀. Gbogbo àwọn nǹkan kéékèèké kéékèèké tó lè di mi lọ́wọ́ ni màá ti ṣe kí ó tó di ọjọ́ náà torí tí ó bá fi lè di ọjọ́ náà, màá wá farabalẹ̀ ṣe nǹkan tó bá jẹ́ ètò díẹ̀ wàhálà níbẹ̀ ni màá ṣe.

Rárá o, mi ò kí ń lo irú àwọn ọ̀rọ̀ ìdàkejì bẹ́yẹn. Mo máa like láti go straight forward. Mi kì n ṣe ẹni tí ó máa ń lo ọ̀rọ̀ ìdàkejì fún ọmọlàkejì rẹ̀ torí pé ọ̀rọ̀ ìdàkejì kò da, òko ọ̀rọ̀ ni toríẹ ni.

Òkè tàbí odò tí mo fẹ́ràn jù, odò kan wà ní ìsàlẹ̀ àdúgbò wa. Gbogbo ìgbà ni mo máa ń lọ síbẹ̀. Tó bá ti di ọwọ́ ìrọ̀lẹ́ báyìí, tí òrùn bá ti wọ̀ ni mo máa ń ṣe eré lọ síbẹ̀. Mo máa ń lọ síbẹ̀ torí pé ó máa ń tutù, ó sì máa ń dáké lọ́lọ́ tí ò sí ariwo kankan. So mo máa ń ní àǹfààní láti ṣe nǹkan tó bá wù mi, bí i mo fẹ́ kàwé nì àbí mo fẹ́ ronú.

Ní ọjọ́ kan, mo pẹ́ jí, tó yẹ kí ń jí ní aago márùn-ún àbọ̀ láti tètè bẹ̀rẹ̀ sí ní máa múra láti lọ sí ilé ẹ̀kọ́, mo wá sùn lọ, mo jí ní aago méje àárọ̀. Ní ọjọ́ náà, ó dùn mí gidi gan torí pé mo pẹ́ dé ilé ìwé. Ní ọjọ́ náà, àwọn olùkọ́ náà sì dáríjì mí torí pé wọ́n mọ̀ pé mi ò kí ń ṣe ẹni tí ó máa ń pẹ́ wá sí ilé ìwé.

Ah! Bí ẹ̀rọ titun ṣe yí iṣẹ́ tí mo mọ̀ padà. Ni ayé àtijọ́, àwọn ènìyàn máa ń fi òkúta àti ọwọ́ ni wọ́n máa ń fi lọ'ta, ọmọ ọlọ àti ọlọta ni wọ́n máa ń fi lọ'ta. Ṣùgbọ́n nísìń, pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tí a fi ń lọ'ta, gbogbo ẹ ti wá di ìrọ̀rùn báyìí. Kò sí pé à ń lo ọwọ́ mọ́, kódà pẹ̀lú iná ẹ̀lẹ́tírísítì lásán a lè lọ ata.

Oríṣìíríṣìí èso ni ó wù ní ibí yìí, èso máńgòrò, èso ọsàn, èso tanjérìnì, èso oríṣìíríṣìí ápù àti ìbẹ́pẹ ni ó hù ní agbègbè yìí. Ni àsìkò ẹ̀ẹ̀rùn, máńgòrò máa ń sábà pọ̀ jù àti àgbálùmọ̀. Ni àsìkò òjò sìrèé, àè ọsàn, àgbàdo àti gírò ni ó máa ń pọ̀ jù. Mo máa ń mú máńgòrò náà dáadáa torí pé ó dùn.

Tí bá ti délé ní ọjọ́ tí n bá ṣiṣẹ́ dáadáa tí ó bá rẹ́ mi, mo máa farabalẹ̀ kọ́kọ́ lọ sànrá. Lẹ́yìn tí n bá sànrá tán, mo máa wọlé, màá jẹun. Ti bá ti jẹun, màá wá sùn fún ìgbà díẹ̀. Ti bá ti sùn fún ìgbà díẹ̀ tí árá mi ti bọ́ sí ètò padà, màá ṣere bẹ̀rẹ̀ sí ní máa ṣe gbògbò òhùn tí mò bá fẹ́ ṣemé.

Nígbàkigbà tí n bá ní àǹfààní láti lọ sun ibòmíràn tí ó kì í ṣe ilé tiwa gangan, ọkàn mi ò kí ń balẹ̀. Agaga tí ó bá jẹ́ pé ẹni tí ó ń ṣe pé boya mọ̀lẹ̀bí ni àbí ọ̀rẹ́. But ṣùgbọ́n tí ó bá jẹ́ ọ̀rẹ́ mi ni àbí ẹni tí mo mọ̀ dáadáa, ọkàn mi máa ń fi bẹ́ẹ̀ balẹ̀. But ohun tí ó ṣe pàtàkì jùlọ ni àlàáfíà mi àti ètò ààbò mi. Ohun ni mo máa ń kọ́kọ́ mójútó. Ohun tó sì máa ń yọ mí lẹ́nu ni pé mi ò ní lè ṣe bí ó ṣe wù mí torí pé ilé mi kọ́ ni mo wà.

Ah! Lọ́pọ̀ ìgbà kò kín sábà sí ìsinmi ní ibi tí mo ti máa ń ṣiṣẹ́ torí pé eight hours ni a máa fi ń ṣiṣẹ́. Ṣùgbọ́n ìgbà mìíràn, a máa ń ṣe, a máa ń ṣe ìgbà iṣẹ́ sílẹ̀ láárín ara wa tó jẹ́ pé a máa ran ara wa lọ́wọ́ fún ìgbà díẹ̀. Ṣùgbọ́n àwọn ọ̀gá wa tó gbà wá síṣẹ́ wọn ò gbọdọ̀ mọ̀. Ni àì moye ìgbà ni èèyàn máa ń ṣiṣẹ́ tí ó sì máa rẹ́ tí ó nílé sinmi.

A mi ò kì í mu àwọn èrò lóró, mi ò kì í mu. Mo jẹ́ ẹnìkan tí ó gba ẹ̀sìn tí ó sì dínkù tí ó sì dáa pápa ẹ̀mí ara rẹ̀ tí ó sì nífẹ̀ẹ́ ẹmí ara rẹ̀ torí èmi ò kí ń mu anything tí ó jẹ́ ẹran lóró.

Àwọn áápù tí mo máa ń lò jù ní ọ̀pọ̀ ìgbà, òun náà ni WhatsApp, Facebook àbí Instagram. Ní ọ̀pọ̀ ìgbà náà mo sì máa ń lo TikTok láti fi wo àwọn fídíò àbí eré ìdárayá. Àwọn áápù yìí jẹ́ áápù tí mo máa ń lò jù nítorí pé mo máa ń fi ń kàn sí àwọn ọ̀rẹ́ àti mọ̀lẹ́bí mi, mo sì máa ń fi TikTok dára mi lára yá.

Bẹ́ẹ̀ni, a máa ń wọ aṣọ àkàyọrí ní ibi iṣẹ́. Nítorí pé ìpele ìpele ni ibi iṣẹ́ wa. Ìpele kọ̀ọ̀kan dẹ̀ ni ó ní aṣọ tí oníkálukú máa ń wọ láti lè dá ara wa mọ̀ pé àwọn ará ẹgbẹ́ ibí báyìí rèé àwọn ará ẹgbẹ́ ibí báyìí rèé L'ọ́pọ̀ ìgbà, aṣọ àkàyọrí ó dáa púpọ̀ púpọ̀

Nígbà tí mo pé ogún ọdún, mo sọ fún ara mi pé ní báyìí o, mo ti di ọkùnrin. Mo gbọdọ̀ ṣe nǹkan tí ọkùnrin bá ń ṣe láti fi lè di ọkùnrin wípé mi ò ṣe ọmọdé mọ́. Mo sì ti to ìjá ara mi gbẹ̀. Lóòótọ́ kò rọrùn torí pé pressure náà pọ̀ ṣùgbọ́n kò sí nǹkan tí mo fẹ́ ṣe síí. Bí àyíká wa àti society wa ṣe gbà ni yẹn.

Ah! Nígbà tí iná bá lọ, gbogbo ẹ́, gbogbo ibi ló ma dúdú kéré kéré. Ilé kòsí kín dùn láì mọ̀ yé ìgbà tí iná bá lọ. Ṣùgbọ́n tí iná bá lọ, a ma ń lo solar tàbí ká tan generator bí a bá ṣe ń. Ohun tí ó nira ni pé lọ́pọ̀ ìgbà, ìgbà mi kò ní sí epo tí a ṣeṣẹ, ma wá epo lọ sí ibi tó jìnà kí a tó lè tan generator.

Oṣù January ni abi mi January tí Yorùbá mọ̀ sí ohun ọdún bẹ́ẹ̀ni, òun ni oṣù alákọ́kọ́ nínú ọdún, òun sì ni oṣù tó jẹ pé tí wọ́n bá bímọ bẹ̀ wọ́n máa sọ ọmọ ní Abiodun. Bẹ́ẹ̀ni, ṣerẹ̀ sì ni nínú èdè Yorùbá.

Ògì àti ẹ̀kọ, wọ́n jẹ́ oúnjẹ ilẹ̀ ẹni, ilẹ̀ Yorùbá tí ó sì gbajúmọ̀ dáadáa tí àwọn ènìyàn tó pọ̀ sì máa ń lòó dáadáa láti fi se oúnjẹ je. Ṣùgbọ́n ní tèmi, èmi fẹ́ràn ẹ̀kọ ju ògì lọ. Mo sì fẹ́ràn, mo fẹ́ràn ògì náà o. Ko n ṣe pé mi fẹ́ràn ògì but ẹ̀kọ ni mo fẹ́ràn jù.

Ní àdúgbò wa àwọn àgbàlagbà pọ̀ níbẹ̀, a sì máa ń ràn wọ́n lọ́wọ́ láti bá wọn ṣe àwọn iṣẹ́ tí ó bá ju agbára wọn lọ. Ní ìgbà tí kigbà tí wọ́n bá ti fẹ́ lọ sí ibi tó jìnnà láti lọ ra nǹkan ní láìmọye ìgbà, a máa ń bá wọn ṣe. Tàbí tí wọ́n bá fẹ́ ṣe iṣẹ́ tó ju agbára wọn lọ, a máa ń bá wọn ṣe. Bí ó ṣe bẹ́rẹ́ ni pé àwa ẹgbẹ́ ọ̀dọ́ àdúgbò ni a pín ìrà wa sí ọ̀nà mẹ́ta láti fi ran àwọn àgbàlagbà lọ́wọ́.

Ní èrò tèmi o, mo fẹ́ràn kí ọ̀dọ́ lọ ṣiṣẹ́ ní ìlú òkèèrè torí pé ìlú tí a bíni sí àti ibi tí èèyàn dàgbà sí, oore èèyàn lè máa si n bẹ́ẹ̀ so ó dáa kí èèyàn sì jáde kí eeyan lọ kọ́ ẹ̀kọ́ wá láti ìta, kí eeyan lọ wo bí ayé ṣe ń lọ ní àwọn ibò mìíràn torí pé ayé i tóbi jù kí èèyàn jókòó sí ibìkan lọ.

Tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí a tó lè ra nǹkan, a nílò láti lọ sí ọjà, boya ká jáde síta kúrò ní ìnu ìlé wa láti lọ ra. Ṣùgbọ́n nísìnyí, gbogbo ẹ́ ti di ìrọ̀rùn torí pé a lè láti inú yàrá wa, a lè ra ohunkóhun tí a fẹ́ rà, tó sì jẹ́ pé wọ́n á sì gbé wá bá wa ní ilé. Èyí jẹ́ kí ayé rọrùn púpọ̀ torí pé lọ́pọ̀ ìgbà ni pé èèyàn léfe jáde kí ó má si owó mọ́tò tàbí ní ọwọ́ yẹn tàbí èèyàn lè máa la àlàáfíà, èèyàn sì máa wà ní ìlú lè, ó sì máa ra gbogbo nǹkan tó bá fẹ́ rà. E lè jẹ́ kí ìgbà ayé kí ó rọrùn kí.

Orin tí mo fẹ́ràn jù náà ni orin hip hop. Pápá jù lọ, orin ọ̀dọ́mọdé ọkùnrin yìí Sheyi vibes. Orin náà máa ń wọ inú ẹ̀mi lọ. Orin náà sì máa ń tún dá mi lára yá. Ó sì máa ń fún mi ní ìgbàgbọ́ pé gbogbo nǹkan yóò ṣì dáa. Mo fẹ́ràn orin rẹ̀ púpọ̀ torí pé, ah, gbogbo rẹ̀, orin rẹ̀ bá ìgbà mú.

Lérò mi o, ohun tí ó ṣe pàtàkì jùlọ ní inú ayé, òhun ní àlàáfíà àti èmí gígùn torí pé bí èmí bá sì wà tí àlàáfíà ń bẹ ìrètí sì ń bẹ. Alàáfíà ṣe pàtàkì dáadáa jù. So mo kí èèyàn tọ́jú àlàáfíà ara rẹ̀ kó tọ́jú èmí ara rẹ̀

Ní ayé ìsìn, àti kọ́ṣẹ́ ni ó rọrùn jù torí pé ní inú ilé gan-an láì jáde síta, o lè kọ́ gbogbo nǹkan tí o bá fẹ́ kọ́ láti òkè dé lè tí wà á sì di ọ̀gá isẹ́ láì lọ ibi kankan ní ó sì ní ọ̀pọ̀ ìgbà kò kí n gbà ju wákàtí mélòó kan lọ. Ó sì, ó sì dá lé lórí ìgbà tí o bá ní àti ààyè tó bá lè fi ilẹ̀ fúnra rẹ láti fi ṣe ìṣiná.

Ah! Nípa títọ́ ẹranko, ah nípa títọ́ ẹranko àwọn tí wọ́n máa ń da àwọn tó máa ń tọ́jú ẹranko ní ọ̀pọ̀ ìgbà tí ó bá ti pọ̀jù wọ́n kì í lè, wọ́n kì í lè handle ẹ dáadáa bọ̀ ṣùgbọ́n tí ó bá ti je pé nǹkan tó ju nǹkan tí agbára wọn kálo ọ́, ó máa rọrùn fún wọn láti le ṣe ṣùgbọ́n tí ó bá ti pọ̀jù wàhálà náà sì máa pọ̀ gan toye pé wọ́n ní lè mójú tó.

Nǹkan tó jẹ́ pé gbogbo ìgbà ni ó máa ń wà lọ́wọ́ mi, ohun èlò tó máa ń wà lọ́wọ́ mi ní gbogbo ìgbà ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Torí pé ó kéré púpọ̀ ó sì le wọ inú àpò mi. Gbogbo ibikíbi tí n bá ń lọ ni mo máa ń mú dànì lọ. Kódà tí n bá fẹ́ lọ sí ilé ìgbọ̀nsẹ̀, mo máa mú dànì náà pẹ̀lú. Mi ò kì í fi ń ṣeré, mi ò kì í gbe lẹ́ẹ́sí ní ìgbà kankan. Ó máa wà lọ́wọ́ mi ní gbogbo ìgbà ni.

Ní àkókò òjò ní ìgbà kan ní 2011, ní àdúgbò kan tí a gbé ní odò ọ̀nà, omiyalé sèlè. Odò yẹn kéré púpọ̀ tí àwọn ènìyàn sì ti kọ lẹ́tà sí ìjọba ní ọ̀pọ̀ ìgbà láti bá wa fẹ́ odò náà ṣùgbọ́n tí wọ́n kò ṣe nǹkan kan sí. Nígbà tí òjò yìí dé, omiyalé sèlè omi gbe gbogbò ǹkan lọ. Ni ọdún náà, a ojọ burúkú ni o.

Bẹ́ẹ̀ni, mo ní ètò ààbò kọ̀ǹpútà torí pé ayé lè níìsín, àwọn ènìyàn le hack sí inú kọ̀ǹpútà mi torí ẹ ni n kí n ṣe ètò ààbò sí kọ̀ǹpútà mi láti jìnnà àwọn olè ayélujára. Lopo igba,

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti rin òkè torí pé ó máa ń jẹ́ kí ọkàn mi balẹ̀ ó sì máa ń fún mi ní, er, àlàáfíà. Ní ìgbàkígbà tí bá dá wà nínú ilé àbí tí mo bá ń ronú tí mo bá ní ǹkan kan tí mo fẹ́ ṣe, mo máa kan jáde, mo wá lọ rin òkè kan tí ó wà ní ìsàlẹ̀ àdúgbò wa.

Ah! Èròjà oúnjẹ, èròjà oúnjẹ náà ni maggi àti boya ẹja, eran náà, èròjà oúnjẹ náà ni eran ìrẹsì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí àwọn ènìyàn máa ṣì ń lò ní ọ̀pọ̀ ìgbà. Àwọn ènìyàn kò lè ṣá máa lò ó torí pé ó máa ń mú oúnjẹ dùn.

Ọjọ́ tí mo ń rántí jù lọ ni ọjọ́ kan tí mo lọ sí ilé ẹ̀kọ́ tí mi ò lè gbàgbé. Ni ọjọ́ náà, mo pẹ́ dé ilé ẹ̀kọ́ ní àárọ̀. Mo wa rí àwọn ọmọ òdì kan tí wọ́n ń ṣeré. Èmi náà wa lọ dara pọ̀ mọ́ wọn. Bí aṣẹ́jọ́ ń ṣeré, bí aṣẹ́jọ́ ń ṣeré náà nìyẹn, mo wá ṣubú. Fún ọjọ́ mẹ́ta ni mi ò fi lọ ilé ẹ̀kọ́

Fún èmi té mi ò, kò sí oúnjẹ kan tí mo fẹ́ràn jù lọ pàtó. Mo fẹ́ràn oúnjẹ tó bá ṣà ti dára, tí wọ́n sì sè dáadáa, ní ààyè tí ó mọ́. Gbogbo oúnjẹ ni ó bá èmi lára mu, torí pé ìjẹkújẹ kò pẹ́ à èṣù. Ni ọ̀pọ̀ ìgbà, mo fẹ́ràn kí oúnjẹ kó dára. Oúnjẹ kíi jẹ tó bá ti dára ni mo fẹ́ràn jù.

Lérò mi o, orin ìgbà yìí o yàtọ̀ dáadáa sí orin ayé àtijọ́. Torí ní ayé àtijọ́, àwọn ènìyàn máa ń fara balẹ̀, wọ́n sì máa ń ronú dáadáa kí wọ́n tó kọrin. But nísìnyí, àwọn ènìyàn kan wọ́n ò ronú bẹ́ẹ̀ mọ́. Gbogbo nǹkan tí ó bá ti wá sí wọn lórí ni wọ́n máa ń sọ di orin, tí ó sì dáa fún àwùjọ wa àti àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn wa.

Ohun ọ̀gbìn ṣe ń yí padà lọ́dọ̀ọ́dún. Ní ọdọ́ọ̀dún ni ohun ọ̀gbìn yí padà torí pé àwọn tí wọ́n ń dákó àtà àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ògbìn wọn kò wọ́pọ̀ mọ́. Oníkaluku ní ṣe iṣẹ́ ìjọba bayi nisìn, wọn sì fẹ́ ṣe ìráṣà, wọn sì fẹ́ ṣe iṣẹ́ òko mọ́.

Rárá o, èmi ò kí ń jẹ gọ́mù, mi ò fẹ́ràn rẹ̀ rárá. Kódà mi ò nífẹ̀ẹ́ bí ó ti máa ń rí ní ẹnu tí ènìyàn bá ti dà á sí ẹnu. Mi ò kí ń jẹ gọ́mù, rárá o. Àwọn tí wọ́n ń jẹ́ náà, mi ò mọ ìgbádùn tó ń bẹ níbẹ̀ tí wọ́n fi nífẹ̀ẹ́ rẹ̀, ṣùgbọ́n èmi kì í n jẹ gọ́mù o.

Mo máa ń ṣe ètò ìnáwó mi bí àpò mi bá ṣe rí, torí pé mi ò kí ń ṣe nǹkan tí ó bá ju agbára mi lọ. Mo máa ń kọ́kọ́ yẹ àpò mi wò, iye owó tí mo nílò àti nǹkan tí mo lè ṣe kí n tó lè ṣètò ìnáwó mi, torí pé tí mi ò lè wa ṣe ìnáwó tán, kí wọ́n máa rọ́ gbéṣẹ́ san.

Bẹ́ẹ̀ni, mo máa ń tẹ́lẹ̀ òfin yàrá oko torí pé òfin ìlú tí ò ṣófin ńbẹ̀ kò ṣi esè nbẹ̀, so, ní gbogbo ìgbà ni mo máa ń tẹ̀lé ọ̀rọ̀ òfin. Mi ò kín, mi ò kín ṣe ẹni tí ó jẹ́ arúfin torí pé, ẹ́ń, láti ilé la ti ń kẹ́ṣọ̀ọ́ ròde, ǹkan tí ènìyàn bá ṣe ní ilé náà ni ó máa ṣe ní ìta.

À, ẹ̀ẹ̀kan péré ni mo máa ń jẹ oúnjẹ alẹ́ torí pé tí ó bá ti di alẹ́, ènìyàn kò gbọdọ̀ jẹ nǹkan tí ó bá wúwo jù torí kí ó lè ba sùn ní àlàáfíà kó sì bá ní ìfọ̀kànbalẹ̀ ẹ̀mí. Ẹ̀ẹ̀kan péré ni mo máa ń jẹun, torí ṣùgbọ́n ẹlòmíràn lè jẹun ní èemeji àbí eme.

Ọjọ́ mi ojoojúmọ́ ń lọ dáadáa torí pé kí o tó di ọjọ́ náà ni, ó kọ̀la ni mo ti máa ṣe plan bí mo ṣe fẹ́ lo ọjọ́ mi sí. Ọjọ́ tí bá máa lọ sí ilé ẹ̀kọ́, ọjọ́ tí bá máa lọ ibi iṣẹ́ àti ọjọ́ tí bá máa wà ní ilé tí mi ò ní lọ ibi kankan rárá, mo ti máa ń ṣètò ara mi sílẹ̀. Ni ọ̀pọ̀ ọgbà, irú ìwà yìí ó máa ń jẹ́ kí ó rọrùn fún mi láti ṣe gbogbo nǹkan tí mo bá fẹ́ ṣe.

Ohun mímu tí mo fẹ́ràn jù náà ni omi torí pé omi ní ó ṣara lóore ó sì fún ènìyàn ní àlàáfíà. Kò sí àìsàn kankan tí omi lè dá sí ara. Omi ò sì lè fún ènìyàn ní jẹ́dìjẹ́dìí. Torí ẹ́ ni mo sì fẹ́ràn omi. Omi ni, omi le, omi ló dára jù ní ara.

Nígbàkigbà tí bá wà lẹ́nu iṣẹ́, mi ò kí ń dáhùn fóònù torí pé òfin ń jẹ pé a gbọdọ̀ dáhùn fóònù tàbí ká mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọlé sí inú ibi iṣẹ́. So lọ́pọ̀ ìgbà, mo máa ń fi fóònù mi lẹ̀ síta, tí a bá ti wá parí iṣẹ́, màá wa lọ mú fóònù mi. Màá sì wo gbogbo mẹ́séjì àti àwọn nǹkan tí àwọn tó ti pè mi, mo á máa pa wọ́n padà lẹ́ yo kọ̀kan.

Ní ìgbà èwe lọ́pọ̀ ìgbà tí wọ́n bá bímí lérò pé iṣẹ́ wo gan-an ni wọ́n fẹ́ ṣe tí o bá dàgbà, mo máa ṣì dáhùn ló hun, mo máa sọ fún wọn pé dókítà ni mo fẹ́ ṣe, dókítà ni mo fẹ́ ṣe, dókítà ni mo fẹ́ ṣe torí pé mo fẹ́ràn dókítà gidi gan-an àti bí wọ́n ṣe máa ń tọ́jú àwọn ènìyàn. So, ẹni tí ó jẹ́ àwòrán mi, òun náà ni "Aproko Doctor". Ohun tí ó yí padà ni pé àwùjọ àti àìní owó lọ́wọ́.

Ní ìgbàkígbà tí bá fẹ́ ṣe nǹkan kan tí mo wà rí pé ìbẹ̀rù ti fẹ́ máa wá sí ọkàn mi, gbára, gbára ni màá dìde, tí màá sì sọ fún ara mi pé má bẹ̀rù, má bẹ̀rù, o lè ṣe, má bẹ̀rù, o lè ṣe. Ìbẹ̀rù ni ó máa ń pa ọkàn, ìbẹ̀rù ló máa ń pa ọkàn. Tí bá ti sọ báyìí fún ara mi ní ẹ̀ẹ̀mẹta, ohun kan tí mo bá fẹ́ ṣe màá sì dìde lọ ṣe.

Tí bá fẹ́ bá àwọn ìbátan mi sọ̀rọ̀ àbí àwọn mọ̀lẹ́bí mi àbí àwọn ọ̀rẹ́ mi tó jìnnà, tí bá fẹ́ bá wọn sọ̀rọ̀, mo máa ń lo ẹ̀rọ WhatsApp láti fi tẹ àtẹ̀ránsẹ́ sí wọn tàbí kí n pe wọ́n. A máa ń sọ̀rọ̀ tó ẹ̀ẹ̀mẹta láàárín oṣù kan torí láti lè jẹ́ kí ìfẹ́ àti àlàáfíà kọ jọba.

Àwọn ẹ̀rọ tí mò ń lò ní inú ilé ìdáná tó mẹ́ta, mò ń lò ẹ̀rọ ìdáná gáàsì, mò ń lò ẹ̀rọ ìdáná gas cooker, mò ń lò ẹ̀rọ ìdáná electric cooker. Ni gbogbo ẹsin ni ó ní ànfàní nígbà kankan ni ó sì ní iṣẹ́ tó ń ṣe nígbà kàn kan síran wọn.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa kọrin ṣùgbọ́n èmi ò ní, mi ò ní ohùn orin tí m bá ń kọrin báyìí. Ohùn mi ò kí n dùn ṣùgbọ́n mo fẹ́ràn ní, mo fẹ́ràn láti máa kọrin ní àìmọ̀ Yorùbá. Even mo máa ń kọrin fún àlọ́, afẹsọna mi torí pé ó fẹ́ràn láti máa gbọ ohùn mi.